Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Ṣùgbọ́n kò ń ṣe ló jọjú mọ́, nítorí a ti máa fi ìpara sára náà ó máa ń, ó máa ńrí bákan sí mi lára. Àn, oríṣiríṣi ìpara náà ló, ló wà nta nísín. Ẹ̀yan ò mọ èyí tó da àti èyí tí ò da. Àn, oríṣiríṣi a ti máa ra ìpara tí ó, tí ò ṣe kíní ó lè fa ìjàmbá fún eyàn lára. Tẹ́lẹ̀ gan-an ni mo tẹ̀ máa ń ra oríṣiríṣi tó jẹ́ pé ni màá lọ sí àwọn cosmetic shop. Màá lọ wá àwọn ìpara yẹn tí màá, tí màá lò, an oma bá mi lára wọn tó jẹ́ pé gbogbo ara mi á máa dán, gbogbo skin mi á máa dán ni. Ṣùgbọ́n níìsín tó jẹ́ pé gbogbo ẹ̀ náà là tí mọ̀, tà tí wà educational wise lórí health àti, àti ìtọ́jú ara. So a ti máa ra àwọn ìpara yẹn, a need làti wà very, very careful. Nítorí pé a mọ irú kẹ́míkà tó fi sínú ìpara yẹn. So ó níìsín ó máa ń, ó máa ń ní mi lára àti, àti lò ìpara. So tí bá ti ẹ fẹ́ lò ìpara, mo, mo máa ń sábà lọ sí àwọn damacologist. Tí bá ti rà, màá lọ sí damacologist tó jẹ́ pé màá ní kí ó bá mi wò. Kó bá mi wò bóyá ìpara yẹn ó wà safe àti lò. So tí ó bá ní ó wà safe àti lò ni màá ṣẹ̀ṣẹ̀ lò tí màá fi para. Because níìsín wọ́n ṣà ń ṣe oríṣiríṣi ìpara tó jẹ́ pé a fi kí èèyàn wà careful àti máa lò ìpara yẹn. Kí ó má lọ jẹ́ pé ìpara tó máa jẹ́ kí èèyàn bó, bó, bó, bó. Tí èèyàn bá ti bó tán báyii, gbogbo skin ẹ̀yan a máa wá, a máa wà rí rọrùn, rọrùn tó jẹ́ pé kò ní le ṣe wò. Tí òórùn bá ti pá, a máa wá jóná bí dúdú. So gbogbo kínní yẹn ni mo máa ń wò. So mi kì fi bẹ́ẹ̀ yẹn lo ìpara, ìpara púpọ̀ bá yẹn. So that is why mo máa ń wà very, very careful. So anytime tí bá fẹ́, bá fẹ́ rà ìpara yẹn, níìsín mo ti ní ìpara tí mò ń lò. So tí bá ti lọ sí, síbi tí mo máa ń ra ìpara, màá ti pe ẹniyẹn pé, à, bai bai ni o pé mò ń bọ̀ o. Pé ìpara mi ti tán o. Pé ṣe, ṣe ìpara tí mo máa ń rà ṣó wà available? Màá tẹ̀ tí màá sọ fun kí ìpara mi kó tó tán. So tí bá ti pe báyẹn, màá ti ní kó, kó bá mi gẹ̀t tiẹ́. Tí ò bá sí lórí igbá ẹ̀, so màá ti pe pé kó bá mi gẹ̀t tiẹ́ o. Kó bá mi gẹ̀t tiẹ́ sílẹ̀ nítorí pé mi fẹ́ lọ síbò mi lọ ra ìpara yẹn pé kí n má ra ìpara tí ò ní, tí ò ní, tí ò ní wà okay fún mi lára. Ànd again àwọn ìpara tó wà níìsín tí èèyàn bá ti lò ó kàn máa rí anyhow ni.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí mi ó ṣe pàtàkì gan-an, so ó jẹ́ time tó jẹ́ pé mo wá s'áyé. So ó jẹ́ pé ọjọ́ ìbí mi ó yẹ kín máa jẹ́ kó wà pàtàkì nítorí pé tí mi ò bá sí láyé èmi ò lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. So mo nílò láti, láti, láti jẹ́ kó wà very important. So tí bá ti, tí ó bá ti di time, nítorí pé wọ́n bí mi ní January, òun ni the first month, òun ni the first oṣù tó jẹ́ pé ó wà nínú ọdún. So tó bá ti dé báyìí, ta bá ti kí happy new year ní, ní January àfi, àti tá, àtigbá time yẹn máa ti má má, má ti má má bẹ̀rẹ̀ àti, àti má mọ nǹkan tí mo fẹ́ ṣe fún time ọjọ́ ìbí mi yẹn. So at that time, màá, màá ma try láti plan, màá ma pe àwọn ọ̀rẹ́ mi pé báwo ni mo fẹ́ ṣe o. Báwo ni, báwo ni mò ṣe fe se pé idea wo tí mo fẹ́ lò lèlèyi o, báwo lẹ ṣe máa bá mi ṣe o. So ọjọ́ ìbí mi báyìí tó bá ti dé, either pé mo lọ síí, mo gbé àwọn ọ̀rẹ́ mi a lọ sí outing, à má, màá ra nǹkan fún wọn, a máa jọ celebrate, a máa wind up time, àwọ, a máa jọ sọ̀rọ̀, a máa gist gbogbo nǹkan tí à ń ṣe nínú, ní, ní, tó ń ṣẹlẹ̀ nínú ayé wa, a má, a máa sọ. Tó bá jẹ́ nǹkan tí a lè ní solution sí, tó bá jẹ́ nǹkan tí a lẹ̀ ẹ̀ help àrà wa sí, à jọ máa sọ ni. So ọjọ́ ìbí mi ó máa ń ṣe pàtàkì fún mi nítorí pé mo máa ń gbà àwọn èèyàn sún, súnmọ́ ra gan-an. So ọjọ́ ìbí mi yẹn, mo máa ń ní time àti má, àti má wà social pẹ̀lú àwọn èèyàn. Either pé mo, mo wà pẹ̀lú àwọn ẹbí mi tàbí mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. So ọjọ́ ìbí mi yẹn ó wà pàtàkì. So anytime tó bá ti dé báyìí, even though pé tó bá ti wọ January báyìí, àwọn ọ̀rẹ́ mi a ti máa máa pè mí pé "à, báwo ni o, báwo lẹ ṣe máa ṣe, báwo lẹ ṣe máa ṣe ọjọ́ ìbí, ọjọ́ ìbí rẹ máa tó súnmọ́ o." Àwọn gangan ló tiẹ̀ máa ń rántí mi níìsín pé "à, January ti dé o, January ti dé o." Mi o tiẹ̀ kí ń rántí, mi tiẹ̀ kí ń rántí ara mi mọ́ gan-an, wọ́n tiẹ̀ máa ń rántí mi gan-an níìsín. So ọjọ́ ìbí mi báyìí ó máa ń wà pàtàkì. Mo máa ń, mo máa ń celebrate, mo máa ń celebrate gan-an. And there's a time tó jẹ́ pé ìgbà tí mo ṣe ọjọ́ ìbí mi tó jẹ́ pé mo, mo, mo travel, mo travel lọ sí other state pé à, bí i, àbí tí, ibi tí mo fẹ́ dúró sí ojoojú every time, mo máa ń dúró sí just one place. Pé à kí n tìe lọ sí another state o. Ka tiẹ̀ lọ, ka tiẹ̀ lọ wo ibi bẹ́ẹ̀ yẹn o. Òun la ṣe lọ sí other state to je pé mo lọ sí Ìbàdàn. And Ìbàdàn ó máa ń ní fine places gan-an. So a wá book ibi, ibi guest house be like hotel. So a book hotel kan tó jẹ́ pé a máa wà ń bẹ́ẹ̀ hán. Hotel yẹn ó wà very, very convenient and it's actually an high class hotel. So ibẹ̀ yẹn la lọ. Ta, ta tí, tí, tí mo organize gbogbo nǹkan to jẹ pé inú ibẹ̀ yẹn náà, wọ́n ní good, good, um, hall as in a, a short, a small, a small hall báyìí tó jẹ́ pé èèyàn lè jókòó. Kó kò kan dàbí round table n'bẹ́yẹn. So ibẹ̀yẹn ni la lò náà ni mo fi, ni mo fi, ni mo fi ṣe ọjọ́ ìbí mi. So ọjọ́ ìbí mi yẹn ó máa ń wà pàtàkì gan-an. So mo máa ń celebrate ẹ̀ dáadáa. Mo máa ń celebrate rẹ̀ dáadáa. Mi tiẹ̀ kí ń dúró, àti igbayen, bí i pé tó bá ti parí January báyìí àti February àti end of January báyìí, màá ti tètè, màá ti save up ni. Màá ti má save up, màá ti ní different savings fún pé à, tó bá ti di January next year, mo gbọdọ̀ ti, ti lówó o. A ti celebrate kíni, nítorí pé ọjọ́ ìbí mi yẹn mo gbọdọ̀ celebrate rẹ̀ ni. Mi ò gbọdọ̀ sly, nítorí pé òun ni tradition mi. Òun ni tradition mi tí mo ti ń, tí mo, tí mo ti mark pé nǹkan tí tradition mi lèlèyi pé ọjọ́ ìbí mi báyìí mo gbọdọ̀ má mark rẹ̀ kí n máa fi celebrate rẹ̀. Nítorí pé a mọ time tí a máa kú o. A fi ká ma má, ká, ká, ká, ká, ká ma máa ṣe nǹkan tó, tó máa y, tó máa yọ̀, tó máa yọ̀, tó máa jẹ́ ká máa wà happy. Time tó jẹ́ pé inú wa a máa máa dùn ni, a máa máa dùn. So mi kí ń, mi kì í like kí, kí n má, kí, kí má, kí, kí n má.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kàn rí? Bẹ́ẹ̀ni, mo ti ẹ̀ máa ń lò lójoojúmọ́ ná. Nítorí pé mo ní, mo ní ìkan n lé, mo ti fi ń ṣiṣẹ́. Ó ní ibi iṣẹ́ mi níìsín, ó ní mó ṣe ní pé mo ti ń dúró sílé àti lé ni mo ti ń ṣiṣẹ́, so lórí ayárabíàṣá yẹn, ó un ní mo máa ti ń bá àwọn team mi, àwọn colleague mi, àwọn t'ajọ máa ń ṣiṣẹ́ papọ̀. Ìbẹ̀ yẹn la ti jọ ń, la ti jọ ń sọ̀rọ̀ tó jẹ́ pé a máa lo àwọn àwọn, àwọn Zoom àti àwọn Teams àti àwọn Google Meet náà tó jẹ́ pé òun la máa fi ríra wa tó jẹ́ pé àwa máa bá wa sọ̀rọ̀. Tó bá jẹ́ nǹkan táa a máa, nǹkan táa a fẹ́ rò lórí ibi iṣẹ́ náà, ìbẹ̀ yẹn náà la ti máa bá ara wa sọ̀rọ̀. So mo máa ń lo aya-ayárabíàṣá gan-an, ó ní ibi iṣẹ́ mi. So without ayárabíàṣá yẹn, mi ì lè ṣiṣẹ́, mi ì lè ṣiṣẹ́ lórí, lórí iṣẹ́ tí mo ní níìsín. So ìgbà tí mo ti ẹ́ kín, kí n tó tẹ̀ kó kọ́kọ́ ní aya-ayárabíàṣá yẹn, mi ì, mi ì kan, mi ì kí n lò ó nítorí pé mo máa ń lọ sí ibi iṣẹ́ yẹn. Ànd ibi iṣẹ́ náà táa a máa, tí mo máa ń lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé kí n tó bẹ̀rẹ̀ àti máa dúró sílé. Ibi tí mo ń lọ tẹ́lẹ̀ a máa ń lò náà, tó jẹ́ pé òun la máa ń fi ṣe nǹkan tó ń pè ní telesales. So ìbẹ̀ yẹn la ti ń.